Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ ní àṣálẹ́, o máa ń jẹ́ ohun ti ó máa ń dùn mọ́ mi láti ṣe lójoójúmọ́. Mo máa ń wò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní àṣálẹ́ nítorí pé àjọ máa ń wà ní àṣálẹ́.

Báwo ni o ṣe ma ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn bí mo ṣe ma ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni láti mú iṣẹ́ náà láti mú lókùn dún àti láti bá àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi kí n bá wọn ṣe ní ọ̀nà tí ó dára tí kò fi ní sí ìjà tàbí ohun ìfàṣẹ́yìn tó lè díbà iṣẹ́ náà.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí mo bá ti fẹ́ jáde ni wípé mo máa ń mu dání jáde. À fi àwọn ìgbà mìíràn nìkan ni mo máa ń tọ́ju e sílé. Nítorí ẹni kejì mí ta jọ ń gbé kò bá lè ráyè wọlé. Mo máa ń mu ú lọ sílé ibi tí mo bá lọ ni.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ mi ò tí ì ṣe rí. Àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe, mo máa ń jẹ́ kó jẹ́ iṣẹ́ tí wọ́n máa sanwó fún mi. Nítorí pé àkókò ó ṣẹ́ kókó, àti wípé mo ní lò láti fi owó ṣe àwọn ǹkan kan. Nítorí nà mo se máa ń ṣe iṣẹ́. Èyí jẹ́ ohun tó pọ̀ǹ dandan fún mi láti ṣe ìgbà owó.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò nítorí pé mi kò fi, iṣẹ́ mi ò fi ṣeré. Mo máa-- agogo tán bá ti sọ fún mi pé kí n dé ni mo máa ń dé, èyí tí máa ń jẹ́ kí n ránti sẹti àláàmù láti tètè jí. Mo máa ń tètè dé iba jẹ iṣẹ́, ilé ìwé tàbí eré ta bá fẹ́ lọ ṣe.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju jẹ́ ẹ̀fọ́ tí a mọ̀ sí úgú, òyí jẹ́ oun tí mo fẹ́ràn jù nítorí mo sì ní ọ̀bẹ rẹ̀ sílé báyìí bí mo ṣe ń sọ̀rọ̀. Ó jẹ́ ẹ̀fọ́ tó máa ń ṣàrà lo re gidí gan. Pẹ̀lú náà mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń jẹ́ kó dájú pé ọjà mi dára nítorí pé àwọn oníbàárà fẹ́ràn ohun tó jẹ́ ohun tó dára. Wọn kò fẹ́ nǹkan tó máa, tó máa di ìdí bàjẹ́. Nítorí náà, màá mú àwọn oníbàárà jẹ́ olóòótọ́ sí ènìyàn. Nítorí náà mo ṣe fẹ́ràn láti máa ta ohun tó dára.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà jẹ́ ọdún tó kọjá nítorí mo lọ wo iléra mi. Èyí jẹ́ torí mo ní àìsàn tí a mọ̀ sí màléríà. Ohun tó mú mi lọ rí dókítà ní ọdún tó kọjá nìyẹn.

Ṣé o máa ń fin tùràrí? Bẹ́ẹ̀ni, màá fin tùràrí sí inú ilé mi àti sí ara mi tí mo bá ti fẹ́ jáde. Èyí jẹ́ torí pé ó dára fún ènìyàn láti máa lòó, tí ó máa fún èèyàn ní ìgboyà láti máa rin láàárín àwọn ènìyàn. Nítorínà mó ṣe màá n fi tùràrí sí ara mi.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá mi ò kí ń wọ ìbọwọ́ nítorí pé ibi táa wà yìí ní apá Áfríkà a kò kí ń fi bẹ́ẹ̀ wọ ìbọwọ́ nítorí pé a máa ń ṣe àwọn iṣẹ́ tó jọ mọ́ pé ká máa fi ọwọ́ wa láì lo ìbọwọ́

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotínì? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn pirotínì nítorí pé mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe, ti ó máa ń jẹ́ kí tí mo maá n ṣe ìdàgbàsókè fún ara mi. Nítorí náà mo sì máa ń mu ohun mímu pirotínì láti fún mi ní okun àti agbára láti lè gbé àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe.

Bẹ́, ṣe o ní ìrungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní ìrungbọ̀n ní abẹ́ imú mi àti ní abẹ́ ẹnu mi. Èyí tún jẹ́ ohun tí mo má n tọ́jú yàtọ̀ nígbàtí mo bá lọ sí ilé ẹni tí ó máa n bá mi túnse. Mo ma n dáa sí tó ma fi pọ̀.

Ṣé o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má lọ ẹ̀rọ ìgbésókè nítorí pé ó ma yára láti jẹ́ kí ènìyàn tètè dé ibi tó bá lọ àti wípé ó tún dára fún ìlera ẹni láti má jẹ́ kí ènìyàn máa má ṣe wàhálà gún ori òkè.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń tètè jẹ oúnjẹ alẹ́ nítorí pé ó dára fún ìlera gẹ́gẹ́ bí àwọn elétò ara ṣe sọ. Mo máa ń jẹun ní agogo mẹ́, mẹ́, méje àṣalẹ́, ohun tó bá ti kọjá ago méje àṣalẹ́ mi ò kì í jẹ oúnjẹ mọ́.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá, mi kò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èyí tí mo gbàgbọ́ nínú rẹ̀ jẹ́ èyí tí ó bá ṣe ojú mi. Nítorí mo níìfẹ̀ láti máa béèrè àwọn ìbéèrè nípa nǹkan tó jẹ́ pé àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ mìíràn lè máa ní ìdáhùn sí.

Ṣé o máa ń ṣe wádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Rárá, mi kò nílò láti máa ṣe wádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí pé iṣẹ́ ló pa wá pọ̀. Lẹ́yìn ká sọ̀rọ̀ lórí iṣẹ́ àti láti sọ̀rọ̀ lórí bí ayé ṣe ń lọ. Èyí ni mo máa ń mú mi tí mo kii fi ń ṣe wádìí wọn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, tó bá ti jẹ́ oúnjẹ tí mo sè tó ṣẹ́kù, mo máa ń jẹ ṣùgbọ́n kí ẹlòmíì jẹun kó gbé ṣẹ́kù èmi ò kí ń jẹ. Oúnjẹ tí mo sè tí ó dè ṣẹ́kù, bẹ́ẹ̀ni mo máa ń jẹ torí pé èmi ni mo sè èmi ni mo dẹ̀ jẹ kù, òun ló fàá tí mo ṣe máa ń jẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ jẹ́ oṣù tó kọjá. Nígbà tí èmi àtàwọn ọ̀rẹ́ mi tájọ́ lọ jẹun ní ibi tí wọ́n ti ń ta oúnjẹ. Èyí jẹ́ oṣù tí ó kọjá. Torí náà ni, mó ṣe ni pé oṣù tó kọjá ni.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe nítorí wípé ó jẹ́ ohun tí ó bá mi dàgbà. Nígbà tí mo wà ní èwe, mo nífe láti máa tún àwọn nǹkan ṣe gidi gan-an, nítorí náà mo nífẹ̀ẹ́ rẹ. Mo sì mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe, e bá jẹ́ ohun kékeré tàbí ohun ńlá, mo fẹ́ràn láti máa tún ṣe.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ, nítorí wípé àkókò tí èmi àti ilé iṣẹ́ ti jọ fi òǹtẹ̀ lù ní ohun tí mo máa ń ṣe. Mi ò kí ń lò kọjá àkókò mi. Nítorí náà mi ò de kí ń ṣe iṣẹ́ tí ó ní tó àkókò fún, tí ó ní tó àkókò mi tó yẹ kí ń wà ní ibi iṣẹ́.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Mo máa ra ẹ̀rọ ayára bí àṣá tuntun nígbà tí mo bá rí i wípé èyí tí mò ń lò lọ́wọ́ kò lè gbé àwọn ohun tí mo máa ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì mọ̀, àti wípé kò lè ṣe àwọn nǹkan tó yẹ kí mọ ṣe lọ́wọ́lọ́wọ́ tí ó bá ti lè ṣe, èyí ló máa fa tí mo máa paarọ̀ rẹ̀.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Rárá, mi ò kí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí wipé ó jẹ́ àwọn ènìyàn tí mi ò mọ̀. Lẹ́yìn pé ka ki ara wa, èyí ni ó máa ń jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ tí a bá ti kí ra wa, ó ti tán.

Ṣé o má ń tẹ̀lé òfin yàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa n tẹ̀lé òfin yàrá ọkọ̀ nítorí pé èyí ni kò ní fi èmí ènìyàn ní ìgbòdò. Èyí jẹ́ ohun tí ó máa jẹ́ kí ó lè dá èmí ènìyàn si torí pé kò ní jẹ́ kí àwọn ohun ìjàmbá kó bá ènìyàn.

Báwo ni o máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn? Mo máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn nítorí pé a jẹ́ ọ̀rẹ́, èyí dẹ́ pọ̀ń dandan fún mi nítorí pé ọkùnrin ni mí. Nígbà tí mo bá dé àwọn ará ọkùnrin, ẹlẹgbẹ́ mi, mo máa gba ọ̀wọ́ gbogbo àwọn tó bá wà níbẹ̀

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nítorí pé ọmọ ilé ìwé ni mí. Èyí jẹ́ ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá lọlé àti tí mo bá wà nílé láti ṣe àwọn iṣẹ́ àmúrelé àti láti wádìí àwọn ǹkan kan. Eyí pọn dandan fún mi láti kọ̀wé pẹ̀lú ọwọ́.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni ìgbà tí epo bá ti fẹ́, bá ti kọjá ìdájí. Èyí ni mo máa ń gbára lé láti ra epo fún ọkọ̀ mi nítorí pé mi kò nífẹ̀ẹ́ láti máa jẹ́ kí epo kó máa tán tàbí kó máa lọ́lẹ̀ pápa ta nínú ọkọ̀ mi.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni mo máa ń di ọjà ààbò nítorí pé ó pọn dandan fún mi láti lò. Nítorí pé mo máa nílò láti tọ́ju ara mi láti má jẹ́ kí ìjàmbá kó ṣẹlẹ̀ sí mi. Èyí ló máa ń fa tí mo fi máa ń di ọjà ààbò.

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá owó tí mò ń gbà kò tí ì dára tó nítorí pé àwọn ohun tí mò ń fowó se, oun ní ó jẹ́ ohun tí ó pọ̀. Nítorínà mó ṣe fẹ́ kí owó tí mò ń gba tó ń wọlé kó má pọ̀ sí i kó má pọ̀ sí i kó má pọ̀ sí i.